Ṣé o máa ń ṣe àtú lọ nǹkan? Ṣé o máa ń ṣe àtú lọ nǹkan? Nígbà tí ẹ pé o máa ń, ehn, ṣe àtú lọ, wa wò lọ́tùn, wa wò lósì, kó tu wa wò pé ó kí o, pé, ehn, kí n ṣe nǹkan yió, kí n mu yẹ̀wò. Mo mọ̀ pé a máa ń ye àwọn nǹkan wò lọ́nà ọ̀tọ̀

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? À, láti kọ́ ìmọ̀ tuntun ni láti mọ nǹkan tó tún yàtọ̀ sí nǹkan tí o mọ̀ tẹ́lẹ̀. Nígbà tí o sọ wípé o fẹ́ mọ ǹkan si àbí o fẹ́ kí wọ́n ṣàlàyé ǹkan ní ẹ̀kúnrẹ́rẹ́, kó le mọ̀- ọ́n.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, à, ọjá nígbà tí, ìtọ́jú àwọn ọjà nígbà tí kí èèyàn máa ṣe ìtọ́jú, kí èèyàn máa tọ́jú àwọn, àwọn.

Kí ni a máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí a bá ti jí ní òwúrọ̀, a máa ń fọ eyi wa, a dẹ máa ń wẹ̀, lẹ́yìn yẹn a máa dá iná tí a máa jẹ. Tí a bá ti parí gbogbo ohun tí à ń ṣe, nígbà yẹn ni a máa lọ sí ibi iṣẹ́, ibi tí a ti ń ṣiṣẹ́ wa.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀. Mo máa ń kọrin nígbà tí mo bá ti wà ní ilé ìjọsìn, ní ọjọ́ ìsin. Mo máa ń kọrin àti wípé tí n bá wà nílé, ìgbà míí mọ̀ máa ń kọrin láti yin ọlọ́run. Mo máa ń kọrin ayé náà, àwọn orin tó wà nínú ayé tó jẹ́ orin tí wọ́n jó sí àwọn bí i àlùjó, à, àwọn orin ọ̀pọ̀lọpọ̀

Mo ní gíláàsì ọrùn, à tí bá ti ń jáde ní àárọ̀ tí ọrùn bá ti mú, ìgbà ẹni mo máa ń lo gíláàsì mi. Eh, gíláàsì ó máa ń dáàbò bo ojú mi eh kí ọrùn má bá ṣe ojú mi lè ṣe. Mo ní tó mẹ́rin sí márùn-ún tí mò ń lò tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ à tó sì ní.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà, à tí ń bá wà nílé tàbí tí ń bá ń kọjá lọ, tí àwọn oníbàárà bá ti ń sọ̀rọ̀ tàbí tí wọ́n bá ti ń pé jọpọ̀. Ọmọ máa ń gbọ́ ọ̀rọ̀ wọn láti ibi kí ibi tí ń bá ti wà. Ohun gbogbo nǹkan tó bá ń sọ àbí bó ṣe ń rìn lọ, ó máa jẹ́ nǹkan tí màá máa gbọ́ ní ibi ìjókò mi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ní orí ìbánisọ̀rọ̀ mi, mo máa ń lo Facebook, mo máa ń lo ntá pèé ní WhatsApp, mo máa ń lo Twitter láti bá èèyàn sọ̀rọ̀. Àwọn áàpù wọ̀nyí ni mo máa ń sábà lò jù ní ojoojúmọ́. Lẹ́ẹ̀wọ́ àwọn áàpù wọ̀nyí, mo lè, mo lè bá àwọn èèyàn tí ó sí ní, tí ó sí pẹ̀lú mi sọ̀rọ̀, àwọn èèyàn tó wà ní ìlú jíjìn, àwọn èèyàn tó wà ní tòsí, àwọn èèyàn tó wà ní, àwọn èèyàn mi tí mi ò mọ̀ rí, mo lè bá wọn pàdé lórí ẹ̀ tí ma sì máa bá wọn sọ̀rọ̀. Àà, mo máa ń lo àwọn áàpù wọ̀nyí lójoojúmọ́ torí pé wọ́n da púpọ̀, wọ́n sì ṣe é lò dáradára.